Ọlọ́run máa ja orogún ẹkún. Ọlọ́run ti yọ ọ̀rọ̀ ẹkún kúrò nínú ọ̀rọ̀ ayé mi o. Èmi o sunkún o. Ah, bí mo bá yàn bá kú, gan mí ó sunkún. Ọlọ́run máa jẹ́ ki a rí ogún ibàánú jẹ́. Kó yọ ọ̀rọ̀ bàánú jẹ́ kúrò nínú ọ̀rọ̀ ayé wa. Mi sunkún o. Àí, Olúwa lolùṣọ́ àgùntàn mi.

Eh, o, o, o le jẹ bo se, o, o, bo bá ṣe wà ni, ah, ayára bí àṣà tuntun, bo bá ṣe wà ni ohun tí ń bá.

Kò sí ìgbà tí mi ò lè fọ́ o. Gbogbo ìgbà ni. À, ìgbà tó bá ti yọ́ ni. Tásìkò ẹ bá ti yọ, tó bá ti jẹ́ ǹkan tí èèyàn dẹ̀ lè ṣe. Èèyàn a ṣe lẹ́sẹ̀kẹsẹ̀, èèyàn á dẹ mú ojú kúrò níbẹ̀

Iṣẹ́ ìta lèmi ń ṣe, mi ò ṣe iṣẹ́ inú ilé. Iṣẹ́ ka kọ́ eeyàn bí ọ̀n ṣe ń wẹ̀ ni èmi ń ṣe. Wọ̀n dẹ̀ ń ṣe ni though wọ́n máa, àwọn kan wà tó máa ń kọ́ ibi tí a ti ń wẹ̀ wọ́n sínú ilé o but àwa iṣẹ́ ìta ni ó máa ń kọ ibi tí a ti ń wẹ̀ síta ni. Iṣẹ́ ìta la wà dẹ̀ ń ṣe. Aì ṣe iṣẹ́ inú ilé. A máa ń wẹ̀, kọ́ yàn bá ṣe ń wẹ̀

Ah! Mo mọ àwọn aládùúgbò mi bàjẹ́. A jọ ń jẹ, a jọ ń mu ni, a jọ ń sọ̀rọ̀. Àn, wọ́n á wá sọ́dọ̀ mi wá kún mi, wọ́n á wá sọ́dọ̀ mi wá raja, wọ́n á wá sọ́dọ̀ mi wá charge fóònù wọn. Ah! A máa ń ṣe party pọ̀, a máa ń ṣe end of the year party pọ̀. Ah! A jẹun jẹ, a jẹun mu ni wò. Àwọn aládùúgbò mi mi fi wọ́n ṣe.

Ah! Ojoojúmọ́ la máa ń ríra o àwọn ọ̀rẹ́ mi kẹ̀. Ojoojúmọ́ tí a bá ríra lọ́jọ́ kan, a ríra lọ́jọ́ kejì, a lè ṣe kí a má ríra lọ́sẹ̀. Gba àwọn ọ̀rẹ́ mi pátápátá, àjọ máa ń ríra ni. Ǹkan ṣiṣẹ́ kan náà làjọ ń ṣe. Áwọn kan wà tó pé àjọ lọ sí ilé ìwé àwọn ya àtètè máa jọ ń ríra, but àwọn tájọ ń ṣiṣẹ́ pọ̀, àjọ máa ń ríra everyday.

Ẹ́, bá ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, a máa ń yàn wọ́n nípa iṣẹ́ tí wọ́n ti ṣe rí àbí ẹni tó bá mọ̀ wọ́n tó fà wọ́n sílẹ̀. Torí pé àti bá yàn ṣiṣẹ́ láyé òde òní, ó jẹ́ nǹkan ti èèyàn gbọdọ̀ wà very, very extra careful.

A máa dejí láàárọ̀ kùtùkùtù kùtù fẹ́ a a nkàn àkọ́kọ́ tí bá máa kọ́kọ́ ṣe báyìí ni kí n gbàdúrà. Ìgbà mí tí ń bá dẹ̀ rantí gbàdúrà, kí n wọnú balùwẹ̀, kí n lọ wẹ̀, kí n bọ́jú, kí n fọnu, kí ń dẹ̀ wẹ̀, kí ń gbá ṣọ́ mi wọ̀. Tó bá dẹ́, tóunjẹ bá dẹ̀ wà maa jẹ, tí ń bá dẹ̀ òórùn jẹ, mó jáde nìyẹn, mò ń lọ bísẹ́ mi.

Ah! Epo sọ́kọ̀ kẹ̀, mi ò lọ́kọ̀ o. Mi ò tíì rọ̀kọ̀, ki Ọlọ́run ṣọ́kọ̀ fún mi. But máa ń rí epo sínú gẹ́nẹ́tọ̀ mi. Máa ń ra lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àbí èèmejì lọ́sẹ̀. Mọ̀ ọ́ rọ́kọ̀, mi ò tíì lọ́kọ̀. Modẹ̀ mbẹ lọ́, ki Ọlọ́run ṣọ́, ki Ọlọ́run, Ọlọ́run ṣàánú fún mi kó jẹ́, kó jẹ́ ẹ́ rọ́kọ̀ ṣe lọ́dún yìí. Kó jẹ́ ẹ́ rọ́kọ rà lọ́dún yìí, kó fún mi lọ́kọ̀

Ah! Mi ò fi bẹ́ẹ̀ ga o. Mi, mi ń jẹ ni, ṣe ni tó ga lọ bẹ́ẹ̀ yẹn. Ṣe ni tó ga lọ títí kan. So mi ò dé kúru ṣá, ò mi ò fi bẹ́ẹ̀ ga. Eh mo ga díẹ̀, mi ò fi bẹ́ẹ̀ ga. Mi ò dé kúró jù. So mo wà níbi àárín méjì.

Ah, àwọn òṣìṣẹ́ mi ni, ah, abẹ́ mi ni wọ́n ti ń ṣiṣẹ́. Ǹkan tí mo bá fẹ́ kí wọ́n ṣe ni wọ́n máa ṣe, ibi tí máa dẹ̀ fẹ́ kí wọ́n lọ ni wọ́n máa lọ. So ǹkan tí màá sọ fún wọn pé kí wọ́n ṣe, òun náà ni wọ́n máa ṣe. So òṣìṣẹ́ mi ni wọ́n, màá darí wọ́n ni. Màá sọ fún wọn pé, àh kíá, ǹkan báyìí mo fẹ́ kí ẹ ṣe, ibi báyìí ni mo fẹ́ kí ẹ lọ, wọ́n óò dẹ̀ le kọrọ̀ sí mi lẹ́nu.

Ah! Ọlọ́un mọ jẹ a rogun ààrẹ. Emi ń mú òògùn lójoójúmọ́ o, òògùn lójoójúmọ́ kẹ̀. Ọluwa loluso àgùntàn mi, Ọluwa la láàbò lórí mi. Ọba tí ń pa mí mọ́, ọba tí ń dáàbòbò mi, ọba tí ò jẹ n rogun àisán, tí ò jẹ nrogun ekun, tí ò jẹ n rogun ìbànújẹ. Emi oń mú òògùn lójoójúmọ́ o. Koloun ma jẹ a rogun ààrẹ.

Yíya àwòrán, mi n fẹ́ràn yíya àwòrán o. Ìgbà tí èèyàn e ṣọmọdé, a máa yà àwòrán. Yíya àwòrán, obìnrin ni máa ń ya àwòrán àtàwọn ọmọdé ni máa ń ya àwòrán. Mi ò fẹ́ràn kí a máa yà àwòrán, kí a máa lẹ̀ mára ògiri káàkiri. Ọkùnrin lé mi. Iṣẹ́ ẹhẹ́n, iṣẹ́ lé mi gbájú mọ́, n e yàwòrán.

A! Gbogbo ọjọ́ ló da o, kò sí ọjọ́ tí mi ò fẹ́ràn, gbogbo ọjọ́ ló da, ọjọ́ gbogbo ń tọ lọ́hùn, gbogbo ọjọ́ dè ló da, kò sí ọjọ́ tí ò da, kò sí ọjọ́ kan tí ò da níwájú tèmi. Ọlọ́run ni gbogbo nǹkan tó ń dá dáradára ní àtọjọ́ àti òṣù tí rẹ̀ àti gbogbo ẹ, gbogbo ẹ ló dára.

Ò nírú nǹkan tí mo lè rà o, mi ò n dédé ra nǹkan. B'ẹníkan bá gbé nǹkankan wá pé kí n ra, máa kọ́kọ́ wo bó ibi tó ti wá, bí ènìyàn ṣe rí àti irú ohun kíni ènìyàn náà ń tà. Mi kan n dédé ra nǹkan, mó máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ó nírú àwọn nǹkan tí mo máa ń rà.

Aà, a máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́. Aà, kò ṣe ko sẹ́, ń tí ì ṣiṣẹ́ ọ̀fẹ́? A máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ lẹ́ẹ̀kankan. Kankan dàkẹ́ ni. A máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ lẹ́ẹ̀kùnkùn. Lẹ́ẹ̀kankan, máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ akọ́run. Oke, í jẹ́ ń bẹ́ ni, ṣiṣẹ́ adéṣe fún un. Máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ bọ̀kùn, ṣé ojoojúmọ́ mọ̀? Lẹ́ẹ̀kankan, máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ bọ̀ mí, ki fẹ́bẹ́ máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́, ekankan ni ó máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́

Eh, mo fẹ́ kọ́ bí wón ṣe máa ń ṣe iṣẹ́ iná, eh mo dẹ fẹ́ kọ́ bí wón ṣe máa ń se ẹja. So ó jẹ́ nǹkan tó wà lọ́kan mi tí mo really fẹ́ ṣe. Mo dẹ̀ ń bẹ Ọlọrun, kọ́lọ́run fún mi láyé, kọ́lọ́run fún mi lásìkò, kò dẹ fún mi ní ẹ̀mí láti ṣe.

Mo gbádùn kí a máa kọrin, mo fẹ́ràn kí a máa kọrin, kíì ṣe gbogbo orin náà ni mo máa ń kọ, olójú orin tí mo máa ń kọ, ehn mi ò kọ orin àwọn onífújì, oníjuju, orin Kristẹni ni emi máa ń kọ. Mo dẹ, mo gbádùn ẹ.

Ah! Ojoojúmọ́ ni emi máa ń kọ́ nǹkan tuntun o. Ọjọ́ ajé tó kọjá yìí mo sì kọ́ nǹkan tuntun nítorí kò sí ẹni tó mọ iṣẹ́ tán. Mo máa ń kọ́ iṣẹ́ sí i. Eh! Ológa kan tó ṣẹ̀ dé tó gbé nǹkan tuntun kan wá, so nǹkan tó ṣe ó ti ẹ̀ jẹ́ nǹkan ìyàlẹ́nu. Mo dẹ̀ kọ ẹ̀kọ́ lára nǹkan tó ṣe.

Ah! Mi ò máa ń tan, mi ò máa ń tan ìpín ní lórí fóònù. Mi mọ̀ ọ́n paẹ̀, bẹ́ẹ̀ lọ títí kan, but lori àwọn nǹkan tí mo mọ̀, mo máa ń ṣe lọ, mi ò kí ń tan án lórí fóònù.

Ah! Mo gbádùn ice cream bí. Ah! Kò sí ẹni tí ó like ice cream, àtọmọdé àtàgbà lagbà. Kò sí ẹni tí ò fẹ́ràn ice cream o. Ice cream dá bí ó dẹ dùn, so mo fẹ́ràn ice cream gan. Even bí mo ṣe wà yìí gan, tí n bá rí ice cream mo ṣe wà yìí, nílá ni o.

Ha! Ọkọ̀ ni mo máa ń wọ̀ o, màá ń wọ mọ́tò, mọ́ dẹ̀ máa ń wọ ọkọ̀ ojú omi lẹ́ẹ̀kọ̀kan tí ba an lọ síbi iṣẹ́ mi. Ooo, ìrìnàjò gbà mí wákàtí kan, wákàtí méjì, wákàtí kan ààbọ̀ gbà mí wákàtí mẹ́ta a ti lọ síbi iṣẹ́. So, ọkọ̀ ojú omi gbà mí máa ń wọ̀

Ah! Mo like ká má ya nkàn, ah! Ká má ya nkàn sínú ìwé. Then, mo like Yoruba díẹ̀, but mi fi fẹ́ gbádùn Yoruba, but ká má ya àwọn àwòrán, ká má ya àwọn nkàn oríṣiríṣi. Mo fẹ́ràn nkàn, díẹ̀ ni Yoruba.

Ehn, oríṣiríṣi bàtà ni mo máa ń wọ̀, kò sí irú bàtà tí mi ò fẹ́, but mi fi bẹ́ẹ̀ fẹ́ àwọn bàtà tó bá ti ga jù, àwọn bí slippers àbí àwọn bí sandal, òun ni mo máa ń fẹ́ràn jù, pẹ̀lú bíi abí sneaker, ehn.

Ẹ̀, mi ò tí fi bẹ́ẹ̀ mọ nǹkan tó pọ̀ láti ṣe lórí Íńtánẹ́ẹ̀tì but, mo sì ń gbìyànjú mo dẹ̀ ṣe é kọ́ṣẹ́ síi. Ọlọ́run ṣàánú fún mi but, mo fẹ́ kí n lè kọ́ àwọn nǹkan kan rẹpẹtẹ lórí Íńtánẹ́ẹ̀tì, mo dẹ̀ ṣiń, mo yìí ṣe, mo ń gbìyànjú mo sì ń kọ́ ẹ̀kọ́ síi.

Ah! Òun ní kọ̀m̀pútà o. Kọ̀m̀pútà tí mo ní ti bàjẹ́. So, for now mi tí ì ní, mi tí rówó ra kọ̀m̀pútà. Ọlọ́run bá ṣowó ti n bá rówó, mo le wà ra kọ̀m̀pútà o. Nísìnyí, mi tí ì ní kọ̀m̀pútà kankan. Ẹ̀ẹ̀kan tí mo ní ó ti bàjẹ́, mo dẹ̀ ti gbé sánu. Ti Ọlọ́run ṣe owó mi fún mi tí máa fi rà mí?

Ah! Ní ilẹ̀ Yorùbá a máa ń dọ̀bálẹ̀ kí èèìyàn ni o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúròlẹ̀, eh, ẹ ẹkáalẹ́, ó dàárọ̀. A máa ń dọ̀bálẹ̀ kí àwọn èèyàn lọ́dọ̀ wa ni a máa ń bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà, a dẹ máa ń dọ̀bálẹ̀ fún wọn. So, máa ń bọ̀wọ̀ fún àgbà.

Lẹ́ẹ̀kookan mo máa ń lo ẹ̀rọ ohun, àmọ́ ohun ọwọ́ mi ò tó mi o gbọdọ̀ fi gọ̀ǹgọ̀ fà á. Ṣùgbọ́n, ki Ọlọ́run ṣéyi tó dá.

Ha! Mi o le sọ pé data bayi ni mo máa ń lò lọ́sẹ̀ o, bọ̀ lóṣù. Íyá bí fifteen or twenty gig ṣa, ẹ́ẹ́n. Ó ṣe fifteen or twenty gig lóṣù, ṣùgbọ́n èmi mò yẹ tí mò ń lò lọ́sẹ̀ because mi, mi kì í ṣe ọlọ́ṣọ̀ọ́ṣẹ̀

Àh fúnrà mi mo máa ń gẹrun mi o. Mi i lọ silé àwọn tó máa ń gẹrun. Emi fúnra mì ni mo máa ń gẹrun mi. Maa fúnra mi, mo ní ẹro táa fi ń gẹrun nilé. Tí n bá dẹ́ ṣe dáadáa, màá ní kìyàwó mi bá mi tún ṣe. But pé ká gẹrun, fúnra mi ni mo máa ń gẹrun mi. Mo dẹ́ máa n gẹrun àwọn ọmọ mi.

Ah! Kosi nǹkan tí o lè pààyàn lẹ́rìn-ín. Wọ́n ń ṣeré ìtàgé, àwọn èèyàn ń ṣeré, àwọn èèyàn ń gbá bọ́ọ̀lù, àwọn èèyàn ń jó, àwọn èèyàn ń kọrin àbí awo múfì. Kọ̀sí nǹkan tí o lè pààyàn lẹ́rìn-ín. Ìgbà mìíràn tí èèyàn méjì bá ń jà gan-an, tó bá wà fónì, èèyàn le rẹ́rìn-ín o.

Ehn, èmi o kín ṣiṣẹ láti ilé, torí iṣẹ mi o ṣe nǹkan tí ọ n le ṣe láti ilé, mo ma n ṣiṣẹ ilé, mo ma n ṣiṣẹ n lé. Iṣẹ bí kí ọ n ṣe iranwọ fún ìyàwó ni lébọ pé ká máa ṣiṣẹ iṣẹ tí ọ n fi pa owó nílé. Irú iṣẹ mi o ṣe nǹkan tí ọ n le ṣe nílé.

Ah! Mi ò fi ń tùràrí o. Ìgbà tí mi ń ṣe ṣẹlẹ, àwọn ṣẹlẹ ló máa ń fi ń tùràrí àtàwọn Hausa. Mi ò dè ẹ́ fi ṣe ṣẹlẹ, mi ń ṣe Hausa só mi ò kí ń fi ń tùràrí. Mi ò fi ń tùràrí rárá rara. Mi ò fi ń tùràrí o.

Ehn, ló-- nítorí iṣẹ́ tí mo máa ń ṣe, mo máa ń ra oúnjẹ lójú òpópónà, but kò ṣe pé boya mo fẹ́ràn ẹ, but nítorí iṣẹ́ tí èèyàn ń ṣe, kò ṣe iṣẹ́ tí èèyàn lè máa gbé oúnjẹ dá ní láti ilé. Ṣé èèyàn gbọdọ̀ ra oúnjẹ lọ́nà lójú òpópónà?

Ah! A máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ o. Tisẹ́ bá gbo mi ń gbà mí, a máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Eh! Ìgbà mìíràn eeyan le bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ kó tó di alẹ́ kó máì tí ènìyàn máì ti ṣetán. So, a máa ń ṣiṣẹ́ ju ìgbà tí o ye ko close lọ, ìgbà tí oyẹ ko parí iṣẹ́. Hmm.

Ehn, mo máa ń lo àwọn bank app, mo dẹ̀ máa ń lo àwọn mining app, erm, àwọn app wọ̀ní mo tu ń lò ná. Èmi ò kí ń play game, so mi ní game app lórí fóònù mi. Bank app, map, then mining apps.

Nísin mi ò lọjà kankan tí mò ń tà, torí pé ibi tí mo ti ń ṣíṣe iṣẹ́ wa dúró díẹ̀. So, mi ò mọ ìgbà tó ọjà tuntun máa jáde. Mi ò le sọ pe ọ̀sẹ̀ bá, mi le sọ pé oṣú bái mi le sọ pé ọjọ bái. Àmọ́ t'owo bá ti wà, màá lọ r'ọjà tuntun.

Mi ò kí ń lọ wo ẹ̀yin o. Mọ̀ máa gbìyànjú, n kìí ráyè lọ. Ìgbà ò sí fún mi so.

Ehn, mo máa ń lo àwọn òògùn òyìnbó, bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa ń lo àwọn òògùn ìbílẹ̀, èékájá, ewé, ká mọ ewé méjì mẹ́ta mọ́ra wọn., mo dẹ̀ máa ń ṣe exercise dáadáa.

Mo fẹ́ kọ́ èdè Indian, mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ Indian tó wá sí school nígbà yẹn, mio ti ráyè láti kọ́ èdè Indian, ó wù mí láti kọ́ èdè Indian kin dẹ̀ mọ bí wọ́n ṣe ń sọ, kin lè kọ kin lè kà.

Mi ò kì í máa ṣe eré ìdání. Ehn, kò n se ǹnkan tí mo mọ̀ ọ́ ṣe. Àh, tó bá jẹ́ ǹnkan tí mo lè ṣe ni mo lè ṣe eré ìdánì. Ehn, mi ò mọ bó ṣe ń ṣe, so tí mo bá mọ̀ ọ́ ṣe, màá ṣe.

Ehn, mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Àárọ̀ ni mo máa ń jẹ oúnjẹ oníbàárà. So, ọ̀sán, mii ki fí bẹ́ẹ̀ màá jẹ oúnjẹ oníbàárà. Ìgbà mìí, ọ̀sán màá ti dé ilé, or àbí alẹ́ màá ti dé ilé, màá lọ jẹun n lé. Àárọ̀ ni mo máa ń jẹ iru oúnjẹ bẹ́ẹ̀.

Ah! Ko si ẹni tí mi ò fẹ́ràn? Ehn, though, mo lọ́ta but. Mo fẹ́ràn gbogbo èèyàn ọkùnrin, obìnrin, ọmọdé ní àgbàlagbà ni o. Bẹ̀tí sórí orílè-èdè tí mi ò fẹ́ràn, kọ́ yẹn pé àwọn Hausa ìwà wọn rí bá kan, èyí ò fi bẹ́ẹ̀ gbà tí wọn, nǹkan kan dẹ́ dọ̀tí nínú wọn. Boya torí pé wọn kàwé ṣá.

Ẹ̀, a ní àṣà kan náà ọ̀tí tí kan bó. Àṣà ìgbéyàwó ti ọ̀dọ̀ wa ó yàtọ̀ sí ti ìlú ìbòmi. So, tí ẹbí bá ti súnmọ́ ra, wọn kì í lè máa fẹ́ra wọn.

Ah! Ibi iṣẹ́ kẹ̀, àwa ọ̀ráyè coffee níbi iṣẹ́. Iṣẹ́ wa ò ṣe ká jókòó sójú kan, a máa ń lọ láti ibì kan sí ibì kan ni sóòó. Bí a mú coffee níbi iṣẹ́ ẹ ní ó ń ṣe tọ̀ọ̀dọ̀ wa. Àráyè ká máa gbómi kaná, máa dáná omi. Àṣẹ.

Yes, mo fẹ́ràn atẹ́gùn, mo fẹ́ràn atẹ́gùn. Yeah, ò ní stage tí mo fẹ́ràn ẹ̀ dé. Of course, eeyan o gbọdọ̀ fẹ́ràn nnkan jù. Díẹ̀ díẹ̀ ni eeyan máa ń ṣe nnkan.

Eh! À, ibi iṣẹ́ mi náà ni mo máa ń lọ jù lẹ́yìn ibi iṣẹ́ ilé. Eh! Mi, ku dùn kí eyan ma lọ káàkiri, kí wọ́n lọ máa wo ball, kí wọ́n lọ máa ṣe gba sa wò, lẹ́yìn náà tí ń ba ti lo ibi iṣẹ́, padà sílé, mo lọ ibi iṣẹ́, mo padà sílé, mo lọ ibi iṣẹ́, mo padà sílé, mo lọ ibi iṣẹ́, mo padà sílé. Ilé mi mo fẹ́ràn jù.

Àwa oo ń para ọ, mi se obìnrin, ó ń fi parapara, leyin kìí wá ipara diẹ kí n fi pa orí, ń para, ṣe ti wẹ̀ tán, gbá ṣọ̀wọ̀, ọ̀ lọ, ibi tí mò ń lọ nìyẹn, ń para, ìpara kẹ̀ ní ìbò.

Ooo yẹẹ́, ṣù máa ń pa ohun ọ̀ṣọ́ sára o. Mo ní àwọn ohun ọ̀ṣọ́ tó da, wà á kò fi bẹ́ẹ̀ pọ̀n-ọ́n ṣa díẹ̀díẹ̀, ìjẹ́ púpọ̀ jù, bọ́ ẹ̀ẹ̀kan kan a ń fi ohun ọ̀ṣọ́ sára. At least kí ó dàbí ọmọlúwàbí. Hmm.

Mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè of course. Mo fẹ́ràn, mo dẹ̀ máa ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan, but ko i ṣe gbogbo ìgbà ni máa ń lò, màá fẹ́ràn ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni.

Ah! Kò sí tábìlì níbi iṣẹ́ mi o. Tábìlì bií báwo. Àwọn ń lo tábìlì. Hmm à ń lo tábìlì o. Pẹ, pẹ, pẹ, pẹ, pẹ, pẹ, pẹ. Tí tábìlì f'àwa, a kì n lo. Hmm.

Ẹ̀ńn, mo máa ń gbọ́ àwọn èèyàn bí èèyàn bá ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀, ma máa ń gbọ́ orin, máa ń gbọ́ oríṣiríṣi nǹkan ṣá.

Ah! Láti kékeré lé mi ti ń gun ọkọ̀ ojú omi o. Láti kékeré wọ́n bí mi sórí omi ni. Eh, mò dẹ̀ máa ń gun ọkọ̀ ojú omi, mo mọ ọkọ̀ ojú omi gan wà. Eh, so ọkọ̀ ojú omi ò ṣe bàbàra fún emi? Hmm.

Eh mi ò kín fi bẹ́ẹ̀ máa ń pe àwọn oníbàárà tuntun because àwọn kan kan máa ń wá kò ṣe pé bí àwọn fẹ́ dúró lé wa, wọ́n kàn fẹ́ wá gbẹ́yàn lẹ́nu jọ, kó mọ eh iye tí èèyàn máa ń ṣe iṣẹ́ ni. Wọ́n kàn wá ná yàn, wọ́n a dà padà. So mi ò kín fi bẹ́ẹ̀ máa ń pe àwọn oníbàárà tuntun, bí bá ti pe wọ́n lẹ́ẹ̀kan, tó bá ti dáhùn, ó dáàbọ̀

Ehn, mi ò kí ń fi bẹ́ẹ̀ máa ń jẹ oúnjẹ ọ̀sán. Gbogbo ẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń ráyè jẹ oúnjẹ ọ̀sán. But, ẹ̀ kan tí mo bá rí ni máa ń jẹ lọ́sàn án. Mi ò ní pé mo ní ǹkan pàtó àbí ǹkan pàtàkì tí mo máa ń jẹ lọ́sàn án. Ehn, ẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán.

Ehn, mo like àárọ̀ àbí tójó bá rọ, eh, tó òórùn bá ti ran jù, mi ò fi, mi ò gbádùn àbí ìrọ̀lẹ́, ìhà ìrọ̀lẹ́ náà tó wà okay, but kò rí pé kí eeyan máa ṣe iṣẹ́ nínú òórùn àbí kí eeyan dẹ máa jáde nínú òórùn, mi ò fi bẹ gbà ti òórùn.

Ah! Mi ò fọwọ́, kí ni a n fọwọ́ fún? Ẹ̀ẹ̀kọ̀kan lèmi máa ń fọwọ́ o. Ti mbá fẹ́ jẹun ni màá fọwọ́ àbí tí ǹkankan bá yí mi lọ́wọ́. Ìgbà mìí gan tí a bá fẹ́ jẹun a nfọwọ́. A sì yóò ṣe ẹ̀wọ̀n ẹlẹ́sìn kejì, a máa fọwọ́ lẹ́ẹ́mẹwàá fọwọ́ lẹ́ ọgbà, a fọwọ́

Ẹn, tí n máa ń dúró dè nǹkan àbí tí mo máa ń dúró dè oúnjẹ, mo màá ń wo TV or kí màá ṣe àwọn mining app mi o àbí kí màá bá àwọn ori ṣeré, àbí kí màá wo movies, àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn.

Ah, mi ò kí ń mu àwọn orú nkàn bẹ́ẹ̀ yẹn o. Ó ní orú nkàn tí èmi máa ń mu. Mii mú àwọn nǹkan tí ò bá ṣe kíni. Tin, mi ò kí ń mu, ah, kí ń mu omi, kí ń mu Hmm.

Ẹn, ìgbàgbọ́ mi nínú Olúwa ni o. Mo nígbàgbọ́ lórí àwọn nnkan tí mi ò bá mọ̀ àti àwọn òrìṣà ayé àtijọ́. Mo nígbàgbọ́ nínú Olúwa, mo nígbàgbọ́ nínú Ọlọ́run, mo nígbàgbọ́ nínú Jésù. Ìgbàgbọ́ mi nínú Olúwa ni.

Ah! Mi ò le ṣe kí má lọ sí ilé oúnjẹ lójumo, tó kon ṣe gbogbo ìgbà náà. Òó ẹ̀kokan ni mo máa ń jẹun kúro n'lé, because mo tètè máa ń jí jáde láàárọ̀, so mo máa need láti wọ ilé oúnjẹ lọ jẹun. Ehen.

N mo máa ń ṣe àtúnlò nǹkan, ó ní àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ túnlò, ó ní irú àwọn nǹkan tí ó dẹ̀ gbọ́dọ̀ túnlò. Àwọn nǹkan kan wà tí èèyàn gbọ́dọ̀ lò, tí èèyàn tó gbọ́dọ̀ tún wọn lò, so kò sí bó ṣe jẹ́ èèyàn gbọ́dọ̀ lo irú àwọn nǹkan bẹ́yẹn.

Eh, mo ní káàdì iṣẹ́, mo ní ID card iṣẹ́ mi. Bí kò síbi tí mo bá ń lọ tí má ti mu dání, tí má ń tutì rí bí àwọn challenges lọ́nà, máa mú káà dì yẹn jáde. Ma n dẹ̀ fi hàn àwọn tó wà lábẹ́ àwọn security, wọ́n á lè jẹ́ kí n wọlé.

Eh, ah, tó jà bá wọ́n jù a máa ń na ni o. Eh, kò sí ǹkan tá wò ń ná ti wa. Àwa ba fẹ́wo mọ́tò gan a máa ń na ni. A máa gbọdọ̀ dú-- ná dú-- ná ǹkan tí a bá fẹ́ rà.

Mi ò kín jiyàn, mi ò fẹ́ràn kí ènìyàn má jiyàn. Eh, because ibi tí ọ̀ bá ti ń jiyan ni ọ̀ tí máa ń jà. Eh, so mi ò kín fẹ́ràn, mi ò fẹ́ràn ká máa jiyan, mi ò ń ṣe níbi kí ènìyàn máa jiyan. Hmm, mi ò gbádùn kí ènìyàn máa jiyan.